Mo fẹ́ rí ìta ni ìgbà ìgbàlà ní àárọ̀. A ní ẹni tó máa ń bá wa gbà agbàlà. Wọ́n máa ń gba ní ẹ̀ẹ̀mejì ní ọ̀sẹ̀. Wọ́n máa ń gba lọ́jọ́ ajé àti ọjọ́ ẹtì àti jídẹ́ láti bíi àgọ́ méje àárọ̀ ló máa bẹ̀rẹ̀ gbígbà. Kò jubẹ̀ lọ̀.